Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan. Ni gbogbo ìgbà, mo máa ń rí pé ata jẹ́ kí ń jẹ oúnjẹ dáadáa. Mo ma ń fẹ́ràn rẹ̀ tí ata bá wà nínú oúnjẹ, nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá ríi wípé, ará mi fẹ́ máa ń ṣe bí ẹni tó ní kàtá tí ń bá jẹ oúnjẹ tó ní ata, ó máa ń bá mi lé kàtá dànù. Nígbà tí mo bá jẹ oún, tí kò sí sí ata nínú rẹ̀, ó máa ń dàbí ẹni pé ǹkan kan ṣófo nínú oúnjẹ náà. Ata ń jẹ́ kí ahọ́n mi kó jí dìde dáadáa, ó sì ń jẹ́ kí mo mọ̀ pé mò ń jẹ oúnjẹ gidi. Kò sí ọjọ́ tí mo bá ń jẹ oún tí mo kí ń rántí pé mo fẹ́ràn kí ata má wà nínú oúnjẹ mi. Nígbà tí mo bá rántí ìrírí mi pẹ̀lú ata jíjẹ, mo máa ń rántí bí mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ tó gbóná. Ni ìbẹ̀rẹ̀, ata má ń gbóná nínú mi gan, mo sì má ń mú ọmí ní àpọ̀jù. Mo sì máa ń wò pé ó yẹ kí àwọn nǹkan wọ̀nyí kó máa fọ inú mi mọ́. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, mo wá mọ̀ wípé ata tí àwọn èèyàn tí wọ́n fẹ́ràn púpọ̀ jù kì ń ṣe pé kò pọ̀ jù nínú oúnjẹ. Èmi gan, mo máa ń rerìn mú ṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá rí pé ata jẹ́ dedé nínú oúnjẹ. Ó ti di apá kan ìgbésí ayé mi. Mo túnri pé ata ń jẹ́ kí ń jẹun pẹ̀lú ìtara. Nígbà tí mo bá rí oúnjẹ tí ata rẹ̀ wà nínú rẹ̀ dáadáa, inú mi má ń dùn, nítorí pé kí n tó bẹ̀rẹ̀ sí jẹ rárá, ọkàn mi a máa ṣàdúrà fún ẹni tó dá irú oúnjẹ bẹ́ẹ̀. Oúnjẹ bí ìrẹsì, àmàlà, ẹ̀bà tàbí iyán, gbogbo wọ́n má ń dára sí pẹ̀lú. Nítorí tí a bá rí ọbẹ̀ tó ní ata fi jẹ, èèyàn máa gbádùn irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ fún mi. Ata kì ń ṣe ohun kan tí mo fi ń ṣe eré rárá. Ó jẹ́ ohun kan pàtàkì nínú oúnjẹ mi. Tí kò bá ṣáta nínú oúnjẹ mi, àyà máa ń rìn mí. Nígbà mi, mo má ń gbọ́ àwọn ènìyàn tí wọ́n má ń sọ wípé ata kò dára fún ara wọn, pé ó lè fa ìṣòro inú. Mo gbà pé bí ohun gbogbo ṣe rí, ọ̀tọ̀ọ̀tọ̀ ni a dá onikàluku. Ǹkan tí ara mi gbà, ara ẹlòmíì lé má gba. Nítorí náà, èmi gbàgbọ́ wípé ata kò gbọdọ̀ pọ̀ jù nínú oúnjẹ ṣùgbọ́n láti wà nínú oúnjẹ. Mo ti kọ́ ara mi bí mo ṣe máa ń jẹ ata. Mo mọ èyí tí ara mi lè gbà. Nítorí náà, mi ò fẹ́ fẹnu àbùkù bá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa kí ata yẹ máa pọ̀ nínú oúnjẹ. Ohun gbogbo dá lórí èmù úlò rẹ̀ dáadáa. Ata tún ní ìtumọ̀ àṣà fún mi. Ó ń ràn mí ní tí nígbà tí mo wà ní ilé lọ́dọ̀ àwọn òbí mi níbi tí mo ti rí àwọn, àwọn àlejò ètùtù fẹ́ràn ata ní agbègbè mi. Tí a bá ń jẹun papọ̀ pẹ̀lú àwọn àlejò, mo máa ń ríi wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n, wọ́n fẹ́ràn ata nínú oúnjẹ wọn. Nígbà tí mo bá ń jẹ oúnjẹ tó ní ata, ó má ń dàbí pé mo ń súnmọ́ àwọn ìrántí wọ̀nyí nígbà tí a ní àlejò ní ìgbà kan sẹ́yìn tí àwọn àlejò wa sì fẹ́ràn ata nínú oúnjẹ wọn. Ó jẹ́ kí ń rántí ìbáṣepọ̀ tó wà láàárín ẹbí mi àti àwọn àlejò tó wá ní ìjọ náà, nítorí pé ó mú wọn ìfẹ́ àti ayọ̀ tí a máa ń pin tí a bá jọ jókòó papọ̀ láti jẹun. Mo lè sọ pé oúnjẹ tó ní ata jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Kì í ṣe pé mo kàn fẹ́ oúnjẹ tó gbóná nìkan lórí ahọ́n mi ṣùgbọ́n torí pé ata ń fún mi ní ayọ̀, ó ń fún mi ní àwọn ìrántí kọ̀ọ̀kan àti ìtara. Bí mo ṣe ń jẹ ata lónìí bẹ́ẹ̀ ni mo ṣe ń jẹ ata lọ́la. Ehn, nítorí náà ó ti di apá kan ayé mi torí ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Láìsí pé mo jẹ oúnjẹ tó ní ata, ọkàn mi kò lè tí ì balẹ̀ nítorí pé ẹnu mi yóò máa yọ́ itọ́ni tí n bá lọ jẹ oúnjẹ tí kò ní ata. Àmọ́ tí bá jẹ́ oúnjẹ tó ní ata, ara mi máa da ṣàkàṣàkà.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ó sì jẹ́ ìrírí tí ó ní àwọn nǹkan tó dára nínú. Ó jẹ́ àwọn nǹkan tí mi ò lè gbàgbé rárá ní ọjọ́ yẹn. Inú mi kún fún ìrònú púpọ̀. Kò dá mi lójú bóyá mo ní inú dúndún tàbí ìbẹ̀rù níjọ́ náà. Nígbà tí mo dúró lẹ́bàá ẹtí omi, mo wo bí omi ṣe tóbi gan an tí ó sì ń lọ sálá lu. Mo sì ń rònú pé ṣé mo lè gbẹ́kẹ̀lé ọkọ̀ yìí ṣá. Ṣùgbọ́n ní inú kan mo tún sọ fún ara mi pé ìrìn àjò tuntun yìí ó lè kọ mi ní ọ̀pọ̀ nǹkan nípa ayé àti nípa ara mi. Nígbà tí mo wọ ọkọ̀ ojú omi yìí, ìmọ̀lára kan tí ó bá mi ṣiṣẹ́ ni wípé mò ń bi ọkọ̀ náà àti awakọ̀ náà, mò ń bi léèrè àwọn ìbéèrè kankan láti dá mi lójú pé ọkọ̀ náà ó wà dáadáa. Mo rí bí ọkọ̀ náà bí ó ṣe ń yára sí tó sì ń sáré ní orí omi. Mo sì ń gbọ́ ohùn omi tí ó ń kọlu apá ọkọ̀ náà. Àwọn ohùn yìí ó dàbí orin ìṣẹ̀dá, ó ń jẹ́ kí n rán ti pé ayé kún fún nǹkan tí a kò lè ṣàkóso. Nígbà yẹn, mo bẹ̀rẹ̀ síi tura. Mo sì ń gbìmọ̀ pé, bóyá kí n kúkú jókòó kí n fi ara balẹ̀ láti wo bí ìrìn àjò orí omi bí ó ṣe ń rí. Ní ìbẹ̀rẹ̀ náà, ìrìnàjò mi, mo ní ìbẹ̀rù díẹ̀, ọkàn mi ń lù yára yára. Mo sì ń wo omi tó jilẹ̀ tó wà ní ẹ̀bá ọwọ́ apá kan. Mo rántí pé omi lè jẹ́ alágbara ṣùgbọ́n mo tún rántí pé a kò lè má bẹ̀rù ohun gbogbo. Nígbà tí mo jókòó sẹ́yìn, mo wo ojú ọ̀run, mo sì rí bí àwọ̀ rẹ̀ ṣe dára sí. Nígbà yẹn, mo mọ̀ pé mò gbọdọ̀ kọ ara mi ní ìgboyà. Mo bẹ̀rẹ̀ sí ní ìgboyà díẹ̀díẹ̀ nígbà tí mo ríi wípé ojú omi yìí ó jẹ́ ǹkan tí ó fanimọ́ra lọ́pọ̀lọpọ̀ tí ó jẹ́ àwọn nǹkan tí a kò rí nígbà tá wà nií orí ilẹ̀. Ní ìlúu wa, a sábà máa ń lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí kẹ̀kẹ́ ṣùgbọ́n ọkọ̀ ojú omi ó yàtọ̀ pátápátá. Ó kọ̀ mí pé ìrìn àjò kìí ṣe nípa bí a ṣe dé ibi kan nìkan ṣùgbọ́n nípa bí a ṣe ń kọ́ ara wa ní sùúrù àti ìgbàgbọ́ pẹ̀lú ìgboyà. Nígbà tí mo wà lórí ọkọ̀ ojú omi, mi ò lè yára dé ibi tí mò ń lọ. Mo gbọdọ̀ dúró, mo gbọdọ̀ fara balẹ̀, mo sì gbọdọ̀ gbà pé gbogbo nǹkan ní àkókò tirẹ̀. Mo tún kọ́ ẹ̀kọ́ kan nípa ìgbésí ayé ni. Mo rí pé bí omi ṣe ń rìn ní òkè tó ń lọ gbẹ́lú gbẹ́lú bẹ́ẹ̀ ni ayé mi náà ń lọ pẹ̀lú. Mo ń ro àwọn nǹkan wọ̀nyí ní ọkàn mi. Kò sí ohun gbogbo tí mi ò lè ṣàkóso rẹ̀. Díẹ̀ lára nǹkan wọ̀nyí ò ń ṣẹlẹ̀ láìní ìbéèrè nínú nítorí awakọ̀ ó ń ṣiṣẹ́ àti wa ọkọ̀ rẹ̀ lọ́wọ́. Mi ò lè béèrè àwọn ìbéèrè lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ohun kan pàtàkì ni ǹkan tí mo rí ni wípé lórí ọkọ̀ ojú omi tí ìpè omi tó bá ń rọ lu apá kan ọkọ̀, èèyàn máa ní ìmọ̀lára wípé ọkọ̀ náà ó ń ṣe dáadáa àti pé awakọ̀ náà fara balẹ̀. Ọkọ̀ náà á tún dákẹ́ lẹ́yìn ìgbà díẹ̀. Ìyẹn kọ̀ mí pé ìṣòro kìí pẹ́ títí láé nítorí pé bí omi bá fà tó fà lu ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ tíi ó fà lu ọkọ̀ lápá òsì àti lápá ọ̀tún tó bá yá, yóò tún jagere tó jẹ́ wípé ọkọ̀ ojú omi yóò tún tẹ̀ síwájú. Àwọn nǹkan wọ̀nyí kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ìyẹn kọ́ mi pé ìṣòro kìí pẹ́ títí láé bó pẹ́ bóyá ìṣòro yóò di ohun tí àtúnṣe bá nítorí pé tó ọjọ́ ọkọ̀ ojú omi bá dé ẹgbẹ́ kan, a ó rí pé gbogbo rẹ̀

Erẹ́ ìdárayá wo ni o fẹ́ràn jù? Erẹ́ ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbà. Láti ìgbà tí mo ti jẹ́ kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbà. Ní gbogbo ìgbà tí mo bá rí àwọn ènìyàn tí wọ́n ṣe eré bọ́ọ̀lù, inú mi máa ń dùn gan. Bọ́ọ̀lù kì í ṣe pé nǹkan tí mo kan fojú wò lásán, ó jẹ́ erẹ́ kan tí mo ní ìfẹ́ sí dáadáa. Ó jẹ́ ohun tó ń fún mi ní ayọ̀ àti ìsinmi ọkàn. Ohun tí mo fẹ́ràn jù lọ nínú bọ́ọ̀lù ni pé ó ń kọ́ mi ní àwọn nǹkan ní ọ̀nà tó pọ̀. Bí a ṣe ń ṣe eré, bí a ṣe ń ṣe iṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ẹlẹgbẹ́, mo kọ́ láti fara mọ́ àwọn ènìyàn, láti tẹ́tí sí wọn àti láti mọ̀ pé ó lè ṣaṣeyọrí nípa kí o má tẹ́tí sí ẹni tí o bá ń kọ ẹ ní nǹkan. Ìkọ́ni yìí ti ràn mí lọ, ó ti ràn mí létí wípé gbogbo nǹkan tí mo bá ń ṣe kí n máa fetí sí ẹni tí ó bá ń kọ́ mi ní nǹkan. Ìkọ́ni yìí ó sì ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ìgbésí ayé mi. Nígbà tí mo bá ń ṣe eré, pàápàá jùlọ tí mo bá ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbà, ara mi máa ń rọ, inú mi sì máa ń dùn gan. Ó ń jẹ́ kí ara mi kó ṣiṣẹ́ dáadáa ó sì ń jẹ́ kí n ní agbára ní gbogbo ìgbà tí ó bá rẹ̀ mí díẹ̀ tàbí tí ìṣòro kan tí ó bá fẹ́ wà lórí ọkàn mi. Tí mo bá ṣe eré ìfẹsẹ̀gbà bọ́ọ̀lù, ó máa ń jẹ́ kí n gbàgbé gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ìṣòro á bọ́ sí ẹ̀gbẹ́ kan nítorí wípé ìdárayá ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbà ló jẹ́ sí mi. Mo tún fẹ́ràn bọ́ọ̀lù yìí nítorí pé ó ń kọ́ mi ní sùúrù. Kì í ṣe gbogbo ìgbà ni, ni a máa ń borí nǹkan. Ni ìgbà mí ìní ayé, a ó pàdánù àwọn nǹkan kan. Ni ìgbà mí ṣe eré, a ó jèrè àwọn nǹkan kan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mò ń kọ́ nínú eré bọ́ọ̀lù nígbà mí. Kò sí bí a ṣe fẹ́ ṣe, ó lè jẹ́ lẹ́nu ìdókòwò wa tí a ó pàdánù àwọn nǹkan kan. Ìgbà mí si ré, a ó sì borí àwọn nǹkan kan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń ṣẹlẹ̀ nínú eré bọ́ọ̀lù. Ṣùgbọ́n mo kọ́ pé kí n má ṣe sun orí síbí nǹkan náà. Mo kọ́ pé kí n tún ran ara mi lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti dárayá, kí n sì gbìyànjú lẹ́ẹ̀kan si. Ìtàn yìí ti jẹ́ kí ó jẹ́ nǹkan tó jẹ́ kókó tó sì ṣe pàtàkì nínú ìgbésí ayé mi. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń kọ́ nǹkan oríṣiríṣi lórí eré pápá. Bọ́ọ̀lù tún jẹ́ kí n ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn. Mo ti rí ọ̀rẹ́ púpọ̀ nípasẹ̀ eré bọ́ọ̀lù. Nígbà tí a bá ṣe eré pọ̀, a máa ń rìn, a máa ń bá ara wa sọ̀rọ̀, a sì máa ń pín ìrírí ayé wa. Ìbáṣepọ̀ yìí jẹ́ kí n ní inú dídùn àti ìtẹ́lọ́rùn. Nígbà tí mo bá ń wo bọ́ọ̀lù lórí tẹlifíṣàn, inú mi náà máa ń dùn. Mo máa ń wo bí àwọn agbábọ́ọ̀lù bí wọ́n ṣe ń ṣe takuntakun, ó sì máa ń fún mi ní ìmísí. Wọ́n jẹ́ kí n mọ̀ pé ìṣipayà àti ìfaradà ohun ni a fi ń ṣe eré bọ́ọ̀lù. Erẹ́ ìdárayá tí mo fẹ́ràn jù lọ ó jẹ́ gẹ́gẹ́ bí bọ́ọ̀lù àfẹsẹ̀gbà nítorí pé ó ti di apá kan ìgbésí ayé mi. Ó ń fún mi ní ayọ̀, ìlera, ìkọ́ni àti ìbáṣepọ̀. Kò sí ọjọ́ tí mo bá rántí bọ́ọ̀lù tí inú mi kì í dùn, nítorí ó jẹ́ ohun tí mo fẹ́ràn gan láti inú ọkàn mi wá. Mo sì máa ń wò ó ní gbogbo ìgbà lórí tẹlifíṣàn. Ti a bá ní àwọn akẹgbẹ́ oní bọ́ọ̀lù wo ni mo fẹ́ràn jù? Èmi jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn Manchester United tí mo sì máa ń wo eré bọ́ọ̀lù wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń fi ṣe ìdárayá lórí tẹlifíṣàn. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀. Mo sì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ tó wà nínú ẹgbẹ́ Manchester United dáadáa.

Kí ni o máà ń ṣe ní àṣálẹ́? Ní gbogbo ìrọ̀lẹ́ àti alẹ́, ohun tí mo máa ń ṣe kì í pọ̀ jù, ṣùgbọ́n ó ṣe pàtàkì fún mi. Nígbà tí mo bá parí iṣẹ́ ọjọ́ mi, mo máa ń wẹ ara mi ní balùwẹ̀, mo sì máa ń sinmi díẹ̀. Àkókò yìí jẹ́ kí n, kí n tún gbọ́ gbogbo ìrọra àti ìrònú ọjọ́ kúrò lórí ọkàn mi. Tí n bá gbé àwọn ìrònú yìí kúrò, àkókò tó ṣe pàtàkì ni fún mi. Mo fẹ́ràn ìdàkẹ́jẹ́ ní alẹ́ nítorí pé ó ń jẹ́ kí ń ráàyè rònú dáadáa, ní ti dáadáa láìṣe pé mo rònú àwọn nǹkan tó fa ìrora tàbí tó fa ìbànújẹ́. Lẹ́yìn tí mo bá sinmi, mo máa jẹun ní alẹ́. Kì í ṣe oúnjẹ tó pọ̀ gan an, ṣùgbọ́n mo fẹ́ kí ó dùn àti kí ó rọrùn fún ikùn mi. Nígbà tí mo bá ń jẹun, mo máa ń rántí ọjọ́ tí mo ti lò kọjá, ohun tí mo ṣe dáadáa àti ohun tí mo lè tún ṣe. Àkókò yìí ó ń jẹ́ kí mọ ara mi si. Ní alẹ́, mo tún máa ń bá àwọn ènìyàn tí mo fẹ́ràn sọ̀rọ̀ nígbà mi. Mo máa ń pe ọ̀rẹ́ tàbí ẹbí lórí fóònù. A máa ń jọ́ ṣe àṣírò, a ṣì máa ń yọ̀ mọ́ra wa. A máa ń rìn, a sì máa ń pín rìnrìn ọjọ́ wa. Ìbáṣepọ̀ yìí jẹ́ kí n rí pé inú mi dùn, ó ṣì jẹ́ kí mọ̀ wípé mo ní àwọn ènìyàn lẹ́ẹ̀gbẹ́ mi tí mo lè fọ̀rọ̀ lọ. Nígbà mi pẹ̀lú, mo máa ń lo àkókò alẹ́ láti ka ìwé tàbí láti wo eré lórí tẹlifíṣàn. Mo fẹ́ràn láti ka ìtàn, àwọn ìtàn tó ń kọ́ni ní ọgbọ́n ìmọ̀ àti òye tàbí tí ó fún ni ní ìmísí. Bí mo bá wo eré, mo máa yan ohun tí ó rọrùn, tí kì í fi ọpọlọ mi sínú ìṣòro púpọ̀. Ó máa ń ràn mí lọ́wọ́ láti tura, kí n lè lọ sí ibùsùn mi láyọ àti àlàáfíà. Ṣáájú kí n tó lọ sùn, mo máa ń rònú díẹ̀ nípa ara mi. Mo máa ń dúpẹ́ fún ohun gbogbo tí mo rí gbà ní ọjọ́ yẹn. Ó tilẹ̀ jẹ́ pé ọjọ́ náà ó lè nira díẹ̀, àmọ́ mo tún máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Mo tún máa ń gbèrò díẹ̀ fún ọ̀la kí n lè mọ ohun tí mo fẹ́ ṣe. Ìrònú yìí jẹ́ àwọn ohun tí ó mú ọkàn mi balẹ̀ níí ìgbà mìíràn. Ohun tí mo máa ń ṣe ní alẹ́ kìí ṣe nǹkan tó lágbára gan an lọ títí, ṣùgbọ́n ó jẹ́ kí ìgbésí ayé mi kó dára síi. Alẹ́ lè jẹ́ àkókò tí mo fi ń sinmi, tí mo fi ń rántí àwọn nǹkan kàn Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi máa ń fẹ́ràn láti gbọ́ ìròyìn, ìròyìn àgbáyé lórí tẹlifíṣàn. Tí alẹ́ bá tilẹ̀, àgàgà ìròyìn ago mẹ́sàn alẹ́, ó ṣe pàtàkì fún mi láti fi mọ ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wà ní ẹnu iṣẹ́ tí mi ò kí ń rààyè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi tàbí nínú ìlú tí mo wà. Ṣùgbọ́n tí èmi bá jókòó pẹ̀lú tẹlifíṣàn ní ago mẹ́sàn alẹ́ kó tó dí pé mọ lọ sí ibùsùn mi, gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà ni màá gbọ́ kedere tí ó ṣì jẹ́ àwọn nǹkan tí wọ́n ròyìn ní ẹkùn rere tí yóò yé mi dáadáa tí màá sì mọ̀ wípé ní ọjọ́ náà kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tí ó kọjá ọpọlọ orí mi nítorí pé gbogbo rẹ̀ ni yóò wà nínú ìròyìn. Àwọn ìròyìn tí màá ń gbọ́ lálẹ́ yìí ó máa ń jẹ́ àpákan ìgbésí ayé mi láti mọ ohun tó ń lọ nínú ìlú tí mo wà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń kọ́ni bí a ṣe ń rìn lọ́nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Àwọn ìròyìn alẹ́ wọ̀nyí ó ṣì máa ń fún ni ní ìṣipayà láti lo ìgbésí ayé dáadáa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, alẹ́ jẹ́ ìjọ pàtàkì àti àkókò pàtàkì èyí tí mo fi ń sinmi tí ọkàn mi ṣì máa fi ń balẹ̀. Alẹ́ tún jẹ́ àkókò kan láti ṣe àṣírò lórí bí ọjọ́ kejì yóò ṣe rí.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ó sì jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ni gbogbo ìgbà tí mo bá lọ síbẹ̀, inú mi máa ń balẹ̀ ayọ̀ mi sì máa ń kún. Ilé ìjọsìn jẹ́ ibi tí mo ti ń rí ìsinmi ọkàn, ibi tí mo ti lè bá Ọlọ́run sọ̀rọ̀ láìsí ìdènà. Ó ń jẹ́ kí n tu gbogbo ìrònú àti ìṣòro mi sílẹ̀. Nígbà tí mo bá dé ilé ìjọsìn, mo máa ń gbọ́ orin ìyìn, mo sì máa ń kọrin pọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó wà níbẹ̀. Orin wọ̀nyí ó máa ń kọ́ mi ní ayọ̀, ó sì máa ń mú ìdùnnú wá sí ọkàn mi. Nígbà mi, mo ti lè jẹ́ pé inú mi kò dùn ṣáájú kí n tó dé ilé ìjọsìn. Ṣùgbọ́n orin ìjọsìn ó máa ń mú ìmọ̀lára, ó máa ń mú padà wá sí mi lára. Ó ń jẹ́ kí n ní ìrètí tuntun. Mo tún fẹ́ràn láti gbọ́ ọ̀rọ̀ ìkọ́ni tí a máa ń kọ ní ilé ìjọsìn. Ọ̀rọ̀ wọ̀nyí máa ń kọ́ mi bí mo ṣe lè jẹ́ ènìyàn tó dá láwùjọ. Mo mọ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń fẹ́ràn láti kọ ara wa ní sùúrù, àti bí a ṣe lè fẹ́ràn àwọn ènìyàn tó sún mọ́ wa. Pàápàá jùlọ, tí a bá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ènìyàn tó sún mọ́ wa, yóò di pé a fẹ́ràn gbogbo ènìyàn tó wà ní àgbáyé. Nígbà tí mo bá padà sílé, mo máa ń gbìyànjú láti fi ohun tí mo gbọ́ láti fi ṣe iṣẹ́ nínú ìgbésí ayé mi ní ojoojúmọ́. Nítorí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó wúlò. Mo tún fẹ́ràn láti gbọ́ ọ̀rọ̀ ìkọ́ni tí ó máa ń jáde látẹnu àwọn oníwàásù ní ọjọ́ ìjọsìn. Nígbà mi, kó rọrùn fún mi láti lọ sí ilé ìjọsìn. Iṣẹ́ tàbí ìrìnàjò ó lè di mi lọ́wọ́ láì má jẹ́ kí n ráyè lọ. Ṣùgbọ́n bí mo tilẹ̀ jẹ́ pé mi ò lọ ní gbogbo ìgbà, ìgbà gbogbo ni mo máa ń wò pé mó nilo aye láti lọ sí ilé ìjọsìn. Ní ilé tàbí ní ibi tí mo wà, mo tún máa ń gbàdúrà, mo sì máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ ní tí ara mi. Ilé ìjọsìn tún jẹ́ ibi tí mo ti ń pàdé àwọn ènìyàn tó ní ìgbàgbọ́ bí i tèmi. A máa ń bá ara wa sọ̀rọ̀. A máa ń ran ara wa létí wípé gbogbo nǹkan tí à ń kọ́ ní ilé ìjọsìn ó ṣe pàtàkì ó sì yẹ kí a máa mú lo. Ìbáṣepọ̀ yìí ó ń jẹ́ kí n mọ̀ pé mi ò wà nìkan nínú ìrìnàjò ìgbésí ayé mi. Mo wà pẹ̀lú àwọn ènìyàn èyí ti o jẹ́ kí ọjọ́ mi kó jagere, èyí ti ó jẹ́ kí n ní ìtùnú, èyí ti ó jẹ́ kí n ní ìgboyà wípé tí a bá sin Ọlọ́run, Ọlọ́run máa ń dá wa lóhùn. Ó sì máa ń fún wa ní àwọn nǹkan tí a fẹ́ bí a bá ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí pé ó ń fún mi ní ìtùnú, ìmọ̀lọ́kàn àti ìtọ́nisọ́nà. Kì í ṣe pé mò ń lọ nítorí ìlànà lásán àbí torí ẹ̀sìn lásán. Ṣùgbọ́n nítorí pé mò ń rí àlàáfíà àti agbára gbà láti ọwọ́ Ọlọ́run. Ilé ìjọsìn ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun tó ti ṣe nínú ayé mi àti ohun tí yóò tún gbé ṣe nínú ayé mi. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn nítorí àwọn orin èyí tí wọ́n ń kọ jáde ó máa ń tu ọkàn mi nínú. Ó sì máa ń fún mi ní ìlérí ọjọ́ iwájú pé gbogbo ohun kohun tí mo bá ń là kọjá yóò sì dáa ní ọjọ́ iwájú. Wípé gbogbo àdúrà èyí tí mo sì ń gbà náà Ọlọ́run yóò tẹ̀wọ́gbà máa sì ṣe rere nínú ayé. Àwọn nǹkan wọ̀nyí ló máa ń dá mi lójú tí m bá lọ sí ilé ìjọsìn láti bá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run sì ń gbọ́ àdúrà mi, òun ń tẹ́ti sí gbogbo ohun kan tí mo bá ń béèrè lọ́wọ́ rẹ̀. Ó sì ń fi èsì sí àdúrà mi. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún àwọn ohun ribiribi èyí tó ń gbé ṣe nínú ayé mi. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa.

Kí ni o máa ń ṣe láti tayọ sáré àwọn alábáṣiṣẹ́ pọ̀? Láti máa tayọ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń fetí sí àwọn nǹkan tí wọ́n bá ń sọ dáadáa. Mo rí pé gbogbo ènìyàn fẹ́ kí a gbọ́ wọn, kì í ṣe pé ká máa sọ tiwa nìkan. Nígbà tí ẹni kan bá ń sọ ìròyìn tàbí ìṣòro rẹ̀ fún mi, mo máa ń fetí sí i pẹ̀lú ìfarabalẹ̀. Mo sì máa ń gbìmọ̀ pé kí n mọ ohun tí yóò túmọ̀ sí gan an. Èyí máa ń jẹ́ kí mo mọ ibi tí mo lè bá ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹni náà kí n sì mú àwọn nǹkan tí yóò jẹ́ kókó jáde nínú ọ̀rọ̀ rẹ̀ láti fi ìdáhùn tó ṣe gẹ́rẹ́gẹ́ láti fi bá lòpọ̀ nínú ọ̀rọ̀ tó ń sọ. Mo tún máa ń fi mọ́ra láti mọ̀ wípé gbogbo n kọ́ lórí bákan náà. Bí mo ṣe rí pé iṣẹ́ lè ní ẹ̀gbẹ́ kan tí yóò yọrí sí ayọ, yóò sì tí ní ẹ̀gbẹ́ kan èyí tí yóò tún yọrí sí apákejì. Nítorí náà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe àṣàrò lórí bí iṣẹ́ ṣe lè lọ nínú ilé iṣẹ́ wa. Mo máa ń gbìyànjú láti ran àwọn ènìyàn lọ́wọ́, kódà tí a bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Tí ènìyàn kan bá sọ pé òun ní ìṣòro díẹ̀, mo máa ń gbìyànjú láti ràn án lọ́wọ́ nípa bí mo ṣe lè ṣe ràn án lọ́wọ́ tó. Nígbà tí mo bá ń ṣe bẹ́ẹ̀, mo rí pé ìbáṣepọ̀ wa ó ń lágbára síi. Wọ́n tún máa ń rí pé mò ní ọ̀kàn láti ṣe ohun tí kò dá pẹ̀lú ẹnikẹ́ni ṣùgbọ́n láti ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí èèyàn kan náà. Síbẹ̀síbẹ̀, ó gba àwọn nǹkan wọ̀nyí. Ó jẹ́ nǹkan tí mo fi ń tayọ láàárín àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Ohun mìíràn tí mo máa ń ṣe ni pé mo máa ń bọ̀wọ̀ fún ìròro wọn. Kò sí ènìyàn tí ó mú àbá kan wá tí mi ò nígbà láti gbé yè wò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gba àbá wọn wọlé, èyí sì máa ń mú ní wọ́n dùn láti tẹ́tí sí mi ní gbogbo ìgbà. Kò sí ènìyàn tí ó mọ ohun gbogbo. Nígbà tí a bá jọ jírórò, mo máa ń jẹ́ kí wọ́n sọ èrò ọkàn wọn jáde, wọ́n sì máa ń gbà pé èrò wọn lè yàtọ̀ sí ti èmi. Bí mo bá rí pé èrò wọn dára, mi ò ní ṣe èyí méjì láti gbà á, kódà bí kò bá jẹ́ ti èmi. Ìyẹn kì í jẹ́ kí n ronú nípa òdì kejì. Mà á gba èrò ọkàn wọn pàtàpàtà tó bá jẹ́ nǹkan tí yóò mú ilé iṣẹ́ dàgbà sókè síi. Àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kí n tayọ ojú wọn lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo tún máa ń ṣe é pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀. Mi ò fẹ́ àwọn nǹkan tí ó lè fa ìjà tàbí èdè-áiyedé pẹ̀lú ẹlòmíràn nínú ilé iṣẹ́. Nígbà tí mo bá ṣe àṣìṣe, mo máa ń jẹ́wọ́ ara mi, mo sì máa ń kọ́ ara mi wípé àṣìṣe tí mò ń ṣe, èmi kò fẹ́ ṣe ní ọjọ́ mìíràn mọ́. Ìwà yìí ó máa ń mú kí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi kán túbọ̀ súnmọ́ mi dáadáa torí pé wọ́n rí pé èmi náà jẹ́ ènìyàn tí àwọn lè fọkàn tán. Ìbánisọ̀rọ̀ dáadáa ó tún jẹ́ ohun kan pàtàkì fún mi. Èyí jẹ́ àwọn ohun tí mò ń lò ní ẹnu iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn lórí ọ̀rọ̀ sísọ àti nínú wípé ká fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń mú ìbáṣepọ̀ gidi wá ó sì máa ń jẹ́ kí ilé iṣẹ́ kó gbèrò sí i. Èyí máa ń fún wa ní ìgboyà ó sì máa ń mú kí àtúnṣe àwọn àtúnṣe ètò ẹ̀ ka ṣe dáadáa nítorí pé nígbà tí mo bá mọ ohun tó wà ní ọkàn ẹni kejì mi, ó ṣe é ṣe fún mi láti gbáa nímọ̀ràn pé kó ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí ilé iṣẹ́ kó ba lè má jagere kí nǹkan kó sì máa lọ dáadáa.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ó sì jẹ́ apá kan pàtàkì nínú ohun tí mò ń ṣe. Nígbà tí mo bá rí ẹni tuntun tí ó nífẹ̀ẹ́ sí ohun tí mò ń pèsè àti iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń gbìyànjú láti kàn sí wọn. Fún mi, pípé oníbàárà tuntun, ó ti ṣe apá kan pàtàkì fún mi nínú iṣẹ́ mi. Ó ń kọ́ mi ní ìbáṣepọ̀ tuntun pẹ̀lú àwọn oníbàárà mi. Ní ìbẹ̀rẹ̀, mo máa ń múra ọkàn mi ṣáájú kí n tó pè wọ́n. Mo máa ń rántí pé ẹni tí mo fẹ́ pè náà, ó jẹ́ ènìyàn bí i tèmi tí ó ní àkókò tirẹ̀ tó sì ní àwọn ìmọ̀lára tirẹ̀ náà. Ìdí nìyí tí mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀. Mi ò fẹ́ kí wọ́n ní ìmọ̀lára pé mò ń fi ipá mò ń fi bá wọn lò. Nígbà tí mo bá pè oníbàárà tuntun, mo máa ń bèèrè lọ́wọ́ wọn àwọn nǹkan tí wọ́n ní báṣepọ̀ pẹ̀lú mi, bóyá ó mú ọkàn wọn balẹ̀, bóyá wọ́n ní ìfẹ́ sí i tàbí ó nílò àtúnṣe. Mo máa ń bèèrè pẹ̀lú àwọn nǹkan tó ní í ṣe pọ̀ pẹ̀lú iṣẹ́ tí a jọ ṣe. Èmi kì í kọjá ààyè mi lórí bíbèrè àwọn ọ̀rọ̀ tí kò yẹ kí màá béèrè. Mo máa ń fi ara mi hàn dáadáa, mo sì máa ń ṣàlàyé ìdí tí mo fi pè wọ́n ní kúkúrú. Mo rí pé bí mo bá sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti òtítọ́, ó máa ń jẹ́ kí wọ́n tẹ́tí sí mi dáadáa. Gbogbo ìgbà tí oníbàárà tuntun tí wọ́n bá ń fèsì ìre sí ohun tí wọ́n nílò pẹ̀lú mi, inú mi má ń dùn gan, wípé mò ń ṣe ǹkan tó tọ́ àti ǹkan tó yẹ. Nítorí náà, èesi tí àwọn oníbàárà fún mi, ó jẹ́ àwọn nǹkan tó máa ń mú inú mi dùn tó sì ń jẹ́ kí ilé iṣẹ́ mi kó gbòòrò síi. Nígbà mìí, wọ́n lè sọ pé wọ́n kò ní àkókò tàbí pé wọ́n kò ní ìfẹ́ ohun tí wọ́n rà lọ́wọ́ mi tàbí iṣẹ́ tí mo ṣe fún wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń gbà papọ̀ láti fi ṣe àṣàrò lórí bí ìdàgbàsókè ṣe lè bá ilé iṣẹ́ mi. Àwọn nǹkan tí kò bá dáa máa yọ kúrò, èyí tí ó bá ṣe dáa, a máa tẹ̀ síwájú lórí rẹ̀. Nígbà bẹ́ẹ̀, mi ò máa ń bínú ará sí àwọn nǹkan tí wọ́n bá fún mi gẹ́gẹ́ bí èsì. Mo máa ń dùn pẹ̀lú wọn, mo sì máa ń bọ̀wọ̀ fún ìpinnu wọn. Èyí ti kọ́ mi ní sùúrù gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Pípé àwọn oníbàárà tuntun, ó ti ràn mí lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ púpọ̀. Mo ti kọ́ bí mo ṣe lè sọ̀rọ̀ kedere, bí mo ṣe lè tẹ́tí sí àwọn ènìyàn àti bí mo ṣe lè lóye ohun tí wọ́n nílò. Gbogbo ìrírí yìí ó ń jẹ́ kí n túbọ̀ máa dára síi nínú ohun tí mò ń ṣe. Mo tún rí pé pípé oníbàárà tuntun ń fún mi ní ìgboyà. Ni gbogbo ìpè tí mo bá ń pè, mo túbọ̀ máa rí pé mò ń kó ara mi ní àwọn nǹkan tuntun pápa jù lọ. Nígbà tí oníbàárà kan tí ó bá gba ohun tí mo pèsè, inú mi má ń dùn gan, nítorí mo mọ̀ pé ìṣípáyà ni eléyìí jẹ́ fún mi ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun kì í ṣe nítorí owó nìkan, ṣùgbọ́n nítorí ìbáṣepọ̀ àti ìrírí tí mò ń rí nínú rẹ̀. Ó ti di apá kan ìgbésí ayé mi láti máa pe àwọn oníbàárà mi àti láti mọ̀ kí ni wọ́n ṣe rí àwọn ohun tí mò ń tà fún wọn sí, àti wípé ṣe wọ́n le fẹ̀ sí àwọn nǹkan tí mò ń ṣe fún wọn. Ó sì ń ràn mí lọ́wọ́ láti dàgbà, kì í ṣe nínú iṣẹ́ nìkan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn láwùjọ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn oníbàárà, wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí wọ́n ń mú ọjà tàbí iṣẹ́ ènìyàn tó ń mú gbòòrò síi dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, inú mi má ń dùn tí bá ní àwọn oníbàárà tuntun, nítorí pé àwọn náà ni wọ́n tún mú àwọn ènìyàn tuntun wọlé wá fún mi tí ọjà mi yóò sì máa gbòòrò síi.

Ṣé o mọ bí a ti ń tún àwọn ǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń tún àwọn ǹkan ṣe. Kódà bí ó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ àwọn ohun tí mi kò fi ṣiṣẹ́ ńlá ńlá, ṣùgbọ́n àwọn ǹkan péréje péréje èyí tí ó bá bàjẹ́ ní àyíká mi, mo mọ bí a ti ń tún ṣe. Látìgbà tí mo ti wà ní kékeré ni mo ti máa ń fẹ́ mọ àwọn ǹkan tí ó bá bàjẹ́ bí a ti ń tún ṣe. Nígbà tí ǹkan bá bàjẹ́ nílé, dípò kí n fi sílẹ̀, mo máa ń gbìyànjú láti ṣe é, kí n wo inú rẹ̀, kí n sì mọ ibi tí ìṣòro wà níbẹ̀ kí n lè ṣàtúnṣe. Nígbà mi, mo lè tún un ṣe dáadáa láti pé mo fẹ́ tú nǹkan ṣe, ṣùgbọ́n nígbà mi mo lè ṣe kó burú síi. Ṣùgbọ́n ó máa ń kọ́ mi ní ẹ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé mo ní èròǹgbà tó dá láti mọ bí a ṣe ń tún àwọn ǹkan ṣe. Ní ọ̀pọ̀ ìgbà, nǹkan tí mo sábà máa ń tún ṣe ni àwọn nǹkan kéékèèké tí ó bá bàjẹ́ nínú ilé. Ó lè jẹ́ aṣọ tí ó ya kí mọ bí màá ṣe fi abẹ́rẹ́ tí màá ṣi fi rán padà tí yóò sì tún ṣe wọ̀ dáadáa. Tàbí kẹ̀kẹ́ tí kò fẹ́ rìn dáadáa, mo máa ń ṣàyẹ̀wò rẹ̀ kí n fi epo sí tàbí kí n túbọ̀ rí àwọn nǹkan tí ó ń yọ lẹ́nu kí n yọ kúrò kí n sì fi mìí ró po sí padà. Nígbà tí mo bá rí pé nǹkan tí ó dàbí ẹni pé ó ti parí ìgbésí ayé rẹ̀ tó tún ń ṣiṣẹ́ padà, inú mi máa ń dùn gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó sì jẹ́ wí pé láti ọwọ́ mi ni a ti tún àwọn nǹkan wọ̀nyí ṣe. Mo tútù kọ́ pé àìsùúrù jẹ́ nǹkan pàtàkì nínú bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Kò sí gbogbo ìgbà tí ohun tí mo bá ṣe lẹ́ẹ̀kan náà tí yóò ṣiṣẹ́. Mo ńlá ti ní ìṣòro kèrè pé mo ṣe é níwọ̀nba tí mo ṣe mọ̀ sí. Bí kò ṣiṣẹ́, màá tún tún ṣe. Àwọn nǹkan yí. Ó kọ́ mi ní sùúrù. Nígbà mi, mo gbọdọ̀ gbìyànjú lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹ́ta kí àwọn nǹkan yìí kò tó ṣiṣẹ́. Nípa bẹ́ẹ̀, mo máa ń sọ fún ara mi pé kí n má ní sùúrù, kí n má má bínú púpọ̀ torí pé gbogbo àṣìṣe jẹ́ apá kan ẹ̀kọ́. Tí a bá ṣe àṣìṣe ní ẹ̀gbẹ́ kan, ẹ̀kọ́ gidi ni ó ń kọ́ wa. Sùúrù yìí ó máa ń ràn mí lọ́wọ́ nínú gbogbo ohun tí n bá ń ṣe. Ó tún ràn mí lọ́wọ́ nínú ìgbésí ayé mi. Ohun tí mo fẹ́ràn jù lọ nípa títún nǹkan ṣe ni pé ó ń jẹ́ kí n ráàyè ronú. Nígbà tí mo bá jókòó pẹ̀lú nǹkan tí mò ń tún ṣe, ọkàn mi má ń balẹ̀. Mò ń ròyìn ìṣòro tàbí wàhálà mi, mò ń fojú fọkàn tán àwọn nǹkan wọ̀nyí síwájú sí i. Ó dàbí ìsinmi ọkàn fún mi kódà bí mo bá ń lo agbára tèmi láti fi tún àwọn nǹkan ṣe, ó tún máa ń jẹ́ nǹkan tó ń mú orí mi wó tó sì ń fún mi ní ìmọ̀lára wípé mò ń gbìyànjú agbára mi. Mo tun ri pé títún nǹkan ṣe ó ń kọ́ mi ní ìtọ́jú àwọn nǹkan ìní mi. Di è lára àwọn nǹkan tí a má ń sọ pé ó ti bàjẹ́ kì í ṣe pé ó ti bàjẹ́ pátápátá bẹ́ẹ̀. Ó kàn nílò àkókò díẹ̀, ìmọ̀ díẹ̀ àti ìfi sọ́kàn kí ènìyàn fi àwọn nǹkan wọ̀nyí ṣe láti tún ṣe. Nígbà tí mo bá tún àwọn nǹkan yìí ṣe, dípò pé kí n ra tuntun tàbí kí n da àwọn tó wà nílé lẹ̀ kí n dà á nù, mo máa ń rí pé mò ń fi owó pamọ́, mo sì ń ṣe àwọn nǹkan tó dáa fún ara mi ní àyíká mi. Nígbà mi, àwọn ènìyàn tó yi mi ká wọ́n a ma bẹ̀ mí wípé kí n rán wọ́n lọ́wọ́ láti tún àwọn nǹkan ṣe fún wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé mi mọ ohun gbogbo, mo máa ń gbìyànjú. Nígbà tí mo bá rí pé nǹkan tí mò ń rán wọ́n lọ́wọ́ láti tún ṣe ó ṣiṣẹ́, wọ́n máa ń fún mi ní ìtẹ́lọ́rùn, inú mi má ń dùn dáadáa kó tó dí pé mo gbé àwọn nǹkan wọ̀nyí fún wọn. Ó ń jẹ́ kí mọ̀ pé ìmọ̀ kékeré tí mo ní ó lè jẹ́ ìbùkún fún mi látọ̀dọ̀ ẹlòmíràn nítorí pé bí a bá ṣe irú àwọn nǹkan wọ̀nyí, wọ́n máa fún mi ní àwọn ẹ̀bùn díẹ̀díẹ̀, àwọn ẹ̀bùn kéékèèké tó sì ń fún mi ní ìmúríyá láti ṣe dáadáa sí i láti máa tún àwọn nǹkan tó wà ní sákání mi ṣe fún àwọn ènìyàn àti fún ara mi.

Ṣe WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi dára títí dé ìpele kan. Ni gbogbo ìgbà tí mo bá ń lò ó, mo máa ń ṣiṣẹ́ dáadáa. Ó sì ń jẹ́ kí n ṣe púpọ̀ nínú àwọn iṣẹ́ mi. Mo máa ń lo WiFi mi fún iṣẹ́, ìbára ẹni sọ̀rọ̀ àti ẹ̀kọ́ ìmọ̀ lórí ayélujára. Nígbà tí ó bá ń ṣiṣẹ́ dáadáa, inú mi máa ń dùn, ara mi sì máa ń yá gágá láti ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà mìí, WiFi mi máa ń lọ́ra díẹ̀. Nígbà tí èyí bá ṣẹlẹ̀, mo máa ń ní ìbànújẹ́ kékeré, pàápàá jùlọ tí mo bá ní nǹkan pàtàkì láti ṣe. Bí mo bá ń ṣe ń dúró, tí mo ń dúró dé kí ó tún yára, mo máa ń rò pé bí ayé ṣe gbẹ́kẹ̀lé ǹkan ayélujára lọ́wọ́lọ́wọ́ èyí, ó jẹ́ ǹkan tí ó yẹ ká mú ojútó. Kó rọrùn láti ṣe ohun kan nígbà tí WiFi kò bá dáa. Mo ti kọ́ láti faramọ́ àwọn ìṣòro díẹ̀díẹ̀ tí WiFi mi máa ń mú wá lẹ́kànkan. Nígbà tí WiFi mi bá ń lọ́ra, mo máa ń lo àkókò yẹn láti sinmi díẹ̀ tàbí láti ṣe nǹkan tí kò nílò nǹkan ayélujára. Nígbà mìí, mo máa ń ka ìwé tàbí mo máa ń ronú nípa ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì. Èyí ń jẹ́ kí n máa ṣe àwọn nǹkan pẹ̀lú sùúrù tí kò sì ní jẹ́ kí n bínú. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbìyànjú láti ṣàtúnṣe WiFi mi. Mo lè tún mọ́dẹ́ẹ̀mù mi ṣe tàbí kí mo lè gbé ara mi sí ibi kan tí ìkànnì ayélujára tí ó fi ń ṣiṣẹ́ dáadáa. Nígbà mìí, mo máa ń pe ilé iṣẹ́ tó ń pèsè WiFi láti bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn. Gbogbo èyí jẹ́ apakan iriri mi pẹ̀lú WiFi. WiFi dáadáa ó ṣe pàtàkì púpọ̀ fún mi nítorí pé ó ń jẹ́ kí ń bá àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe, ó jẹ́ kí ń máa le bá dáadáa nípasẹ̀ rẹ̀. Mo lè bá ọ̀rẹ́ àti ẹbí sọ̀rọ̀, mo lè kọ́ ẹ̀kọ́ tuntun, mo sì lè ṣiṣẹ́ dáadáa láti ibikíbi tí mo bá wà. Àwọn iwú ló WiFi ní elé yìí. Nígbà tí WiFi tí ó bá dáa, mo máa ń rí ìmọ̀lára pé mo wà ní ayé òde òní tí ǹkan sì ń lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ láàárín pé mo kúrò ní ibi tí mo wà. Mo lè sọ pé WiFi mi dára ṣùgbọ́n kò pẹ́ patapata. Ó ní ọjọ́ tí ó ń dà gan, ó sì ní ọjọ́ tí ó ń fa ìṣòro díẹ̀. Ìyẹn ọjọ́ tí ó bá lọ́ra láti ṣiṣẹ́. Ṣùgbọ́n mo ti kọ́ bí mo ṣe lè faramọ́ bẹ́ẹ̀ nítorí mo mọ̀ pé WiFi ti di apakan pàtàkì nínú ìgbésí ayé mi lónìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bá fẹ́ ṣe bí yálà ká fẹ́ bá ènìyàn sọ̀rọ̀ ni tàbí kí a fẹ́ lo ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì, Ìyẹn ẹ̀rọ ayélujára láti fi bá àwọn ènìyàn ṣe ìpàdé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò wọ̀nyí ni mo máa ń nílò láti lo WiFi. WiFi sì jẹ́ apakan pàtàkì nínú bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ ní òde òní. Ni ìgbà mìíràn tí a bá wà lórí àwọn sóṣú màdíà bíi WhatsApp, bíi Facebook àti Instagram, àwọn-- gbogbo àwọn ìpele wọ̀nyí lórí ayélujára, ó máa ń gba kí a tan WiFi sílẹ̀ láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti mọ̀ àwọn nǹkan tí ó ń lọ nínú ìlú, tó ń lọ ní agbègbè wa nítorí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá rọ̀ ní agbègbè mi, WiFi kì í dára rárá. Ó máa ń lọ́ra láti ṣiṣẹ́. Ṣùgbọ́n kedé tí oju ọjọ́ bá dá tí gbogbo ohun sì ń lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀, ní ìgbà yìí WiFi máa ń ṣiṣẹ́ dáadáa. Iṣẹ́ rẹ̀ ó máa ń pé. Bẹ́ẹ̀ ni, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí atẹ́gùn tó pọ̀ tí ó bá fẹ́ ó lè, ó lè fa kí WiFi kó má ṣiṣẹ́ dáadáa. Ṣùgbọ́n tí ọjọ́ ọjọ́ bá tutù dá, tí gbogbo rẹ̀ sinmi dáadáa, WiFi ó máa ṣẹ bí a ṣe fẹ́.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Mi ò sì tìjú rárá láti ṣe bẹ́ẹ̀. Ni ìgbà kan rí, mo máa ń ronú pé bí mo bá bèèrè ọ̀nà, àwọn ènìyàn lè rán tí mi pé mi ò mọ̀ ǹkan. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, mo mọ̀ pé kí n ṣe àìmọ̀ ni. Ṣùgbọ́n ọgbọ́n, kò sí ènìyàn tí ó mọ gbogbo ọ̀nà tán. Torí náà mo máa ń bèrè àwọn ibi tí mo bá ń lọ lọ́wọ́ àwọn ènìyàn. Nígbà tí mo bá lọ sí ibi tuntun ọkàn mi kì í balẹ̀ bí n kò bá mọ ibi tí mò ń lọ dáadáa. Kódà bí mo maapu tàbí fóònù, mo tún lè yípadà. Nígbà bẹ́ẹ̀, mo máa ń wo ẹni tí ó dàbí ẹni pé ó mọ àyíká dáadáa, mo sì máa ń bèrè lọ́wọ́ rẹ̀ ní ìbáṣepọ̀ rere. Ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn máa ń dunú láti ran mí lọ́wọ́. Mo ti rí pé nígbà tí mo bá bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn, wọ́n kì í ní ìrora tàbí ìròjú láti dá mi lohun. Díẹ̀ lára wọn, wọ́n máa ń ṣàlàyé pẹ̀lú ìtàn kékeré. Wọ́n á sọ pé, "Ní bí, ìwọ mọ ibi tí o fẹ́ lọ bí tàbí ọ̀nà yìí." Ó kún fún ènìyàn tí ó ran wọ́n lọ́wọ́ tí èmi bá sọ fún ọ pé kó gba ibi báyìí kó fi dé ibi tí ò ń lọ. Tí o bá dé ọ̀nà tí o ò mọ ọ̀nà mọ̀, tún bèrè lọ́wọ́ ẹlòmíràn tí ó mọ ọ̀nà síi. Èyí máa ń jẹ́ kí ìrìnàjò mi kó dùn díẹ̀ si. Ní ìgbà tí ọ̀pọ̀ ènìyàn bá ń júwe fún mi láti ibi kan sí ibi kan. Nígbà mi, mo ti bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn tí kò mọ dáadáa. Ó ti ṣẹlẹ̀ pé mo gba ọ̀nà tí kò tọ́. Ṣùgbọ́n kódà nínú ìyẹn, mo kọ́ ẹ̀kọ́. Mo kọ́ pé kí n má bèèrè lọ́wọ́ àwọn ènìyàn yálà wọ́n mọ̀ ni àbí wọ́n kò mọ̀ á tàbí kí n tú ṣàyẹ̀wò ohun tí mò ń sọ fún wọn. Ó kọ́ mi pé ìgbésí ayé náà bí ó ṣe rí nìyẹn. Àwọn ǹkan tí a bá mọ̀ nínú ayé ó yẹ kí a máa bèrè rẹ̀. Ṣùgbọ́n tí a bá fẹ́ bèèrè àwọn nǹkan wọ̀nyí, a gbọdọ̀ bèèrè lọ́wọ́ ẹni tí ó ní òye nípa àwọn nǹkan tí a fẹ́ mọ̀. Mo tún rí pé bí bèrè ọ̀nà ń kan mi ní ìrẹ̀lẹ̀, nígbà tí mo bá dúró níwájú ẹlòmíràn tí mo bá ń sọ pé, "Ẹ jọ, ẹ jọ, ẹ ràn mí lọ́wọ́. Mo fẹ́ dé ibi báyìí." Mo gbà pé mo nílò ìrànlọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, ní àkókò yìí mo rẹ ara mi sílẹ̀ láti gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹni tí ó mọ ọ̀nà dáadáa. Kì í ṣe gbogbo ìgbà ni mo lè ṣe ohun gbogbo fún ara mi. Mo sì mọ̀ wípé mo nílò ìrànlọ́wọ́ àwọn ènìyàn ní sàkání mi, kì í ṣe lórí ọ̀nà nìkan ṣùgbọ́n nínú iṣẹ́ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní agbègbè mi. Ní ọ̀pọ̀ ìgbà bí mo bá ń ṣe ìbéèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn, mo máa ń lo àkókò díẹ̀ láti dúpẹ́ ọ̀rọ̀ náà wípé, "Ẹ ṣé, kì í ṣe ǹkan tí ó kéré rárá." Mo ń fihàn wípé mo mọ oore èyí tí wọ́n ṣe fún mi ni. Ó tún pọ̀ máa ń jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú awom ènìyàn kó dára síi. Mo mọ̀ pé ẹni tí mo bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó lè máa bínú tàbí kí ara rẹ̀ lè máa dà ní àsìkò tí mo ń bèrè. Ṣùgbọ́n fún pé ó dúró láti ràn mí lọ́wọ́, ìyẹn jẹ́ ohun tí mo kà sí ìwà rere gan-an tí mo sì gbọdọ̀ sọ fún wípé, "Ẹ ṣeun tí ẹ tọ́ mi sọ́nà." Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, pàápàá jùlọ tí èmi kò bá mọ ibi tí mò ń lọ. Ó lè jẹ́ ìrìnàjò ráńpẹ́, ó sì lè jẹ́ ìrìnàjò gùngùn. Tí èmi ò bá mọ ibi tí mò ń lọ, èmi máa ń ní ìrẹ̀lẹ̀ láti pe àwọn ènìyàn ṣákiesi ibi tí mò ń lọ tí wọ́n sì ń ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ibi wo ni o fẹ́ràn láti lọ jù? Ibi tí mo fẹ́ràn láti lọ jù ni ilé. Fún mi, ilé kì í ṣe ààyè kan ṣoṣo, ó jẹ́ ibi tí ọkàn mi tó ti ń rí ìsinmi. Nígbà tí mo bá wà ní ilé, mo máa ń ní ìmọ̀lára, ààbò àti ìtùnú ọkàn. Kò sí ìkánjú, kò sí ìfarapa ọpọlọ. Mo lè gbọ́ ara mi gidi, mo sì lè mọ oun tí mò ń ṣe ní ìfọ̀kànbalẹ̀ ọkàn. Mo fẹ́ràn ilé nítorí pé níbẹ̀ ni mo ti lè sinmi dáadáa. Nígbà tí mo bá rí àwọn nǹkan tí kò mú inú mi dùn láti ìta, ilé jẹ́ ibi tí mo ti máa ṣe àṣàrò lórí rẹ̀ tí màá dánmọ́rán pẹ̀lú àwọn ènìyàn wípé, "Nǹkan báá ni mo rí ní ìta tí kò mú inú mi dùn, báwo ni ẹ ṣe rí í sí?" Inú ilé ni mo ti lè ṣe àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí tí gbogbo rẹ̀ yóò sì yanjú. Nígbà tí mo bá lọ sí ìrìnàjò tàbí tí mo bá dárí bọ̀ láti ibi iṣẹ́, ilé ni mo máa ń padà sí. Mo lè jókòó tí ń bá dé lé, mo lè dùbúlẹ̀ tàbí kí n ṣe ounkóun tí ó bá mú inú mi dùn. Akoko tí mo lò ní ilé, ó ń jẹ́ kí ara àti ọpọlọ mi kó tún ṣiṣẹ́ sí dáadáa nítorí pé ìfọ̀kànbalẹ̀ ọkàn ni mo fi ń ṣe gbogbo oun tí mò ń ṣe nínú ilé. Ilé tún jẹ́ ibi tí mo ti ń ronú jinlẹ̀. Nígbà tí mo bá wà níbẹ̀, mo lè rántí oun tí mo ti ṣe ní ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn, mo sì lè rántí oun tí mo ṣe ní ọjọ́ yẹn náà àti oun tí mo ní ìfẹ́ sí láti ṣe ní ọjọ́ iwájú. Mo máa ń gbèrò ìgbésí ayé mi ní ìdákẹ́jẹ́ tí mo bá ti wà ní ilé láìsí ariwo tàbí ìdánilẹ́kọ̀ọ́ láti ọdẹ tàbí lọ́tọ̀dọ̀ àwọn ará àdúgbò. Irunú yìí ó ń jẹ́ kí n mọ ara mi dáadáa si. Mo tún fẹ́ràn ilé nítorí pé ó jẹ́ ibi tí mo ti ń bá àwọn ènìyàn tí ó fẹ́ràn mi tí mo ti ń bá wọn ṣe papọ̀. Ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń wà ní ilé láti fara mọ́ wọn, ṣùgbọ́n nígbà tí a bá jọ wà papọ̀, ayọ̀ mi máa ń pọ̀ gan. A máa ń lo sùúrù láti bá ara wa sọ̀rọ̀, a máa ń ṣe àríyànjiyàn nígbà mi, a máa ń rínrin a sì máa pín ìrírí wa. Ìbáṣepọ̀ yìí ó ṣe pàtàkì fún mi nítorí pé nínú ilé ni irú àwọn nǹkan báyìí tó ti lè ṣẹlẹ̀. Nígbà mi, mo tún fẹ́ràn láti lọ sí ibi tí ó dákẹ́ bí ọgbà tàbí ààyíká mi nínú ilé. Ṣùgbọ́n ó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ràn ìrìnàjò. Ilé sì jẹ́ ibi tí mo fẹ́ràn jù lọ nítorí kò sí ìrìnàjò tí a lè rìn tí a ní padà wá sí ilé. Mo ti ní àwọn ìmọ̀ wọ̀nyí nítorí bẹ́ẹ̀, ọkàn mi ó máa ń balẹ̀ jù lọ nígbà tí mo bá wà ní ilé. Ibi tí mo fẹ́ràn jù láti wà òun ni ilé gẹ́gẹ́ bí àwọn àlàyé èyí tí mo ti ń ṣe láti ẹ̀yìn wá. Nínú ilé mo máa ń ní àlàáfíà, ayọ̀, ó sì di apá kan ìgbésí ayé mi pàtàkì nítorí pé gbogbo ìrìnàjò tí ń bá rìn, bó jẹ́ a ti lọ sókè òkun ni, bó sì jẹ́ a ti rìnrìnàjò rán pẹ́ ni, ilé ó jẹ́ ibi ìfọ̀kànṣí tí jẹ́ pé màá sinmi tí ọkàn mi ó sì balẹ̀ tí màá tún ní agbára láti tẹ̀síwájú ní ọjọ́ kejì. Ni ojo ojúmọ́ ni èmi máa ń fẹ́ràn láti lọ sí ilé mi láti sinmi, láti farabalẹ̀, láti ṣe àṣàrò bí mo ṣe lè tẹ̀síwájú ní ọjọ́ tí ó bá tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo lè ṣe nínú ilé, mi ò máa ń fẹ́ràn láti ṣe ní ìta ní ìgbà mìíràn. Àwọn nǹkan bí í ṣíṣe ìgbọ̀nsẹ̀ nínú ilé ara mi ó ń tẹ́mi lọ́rùn ju ká máa ṣe ìgbọ̀nsẹ̀ ní ìta lọ yálà lẹ́nu iṣẹ́ ni tàbí tí a bá lọ party, èmi kì í máa ń fẹ́ràn láti ṣe ìgbọ̀nsẹ̀ ní ìta. Mo máa ń fẹ́ràn kí n ṣe nínú ilé. Mo fẹ́ràn ilé púpọ̀.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Kì í ṣe pé mo jẹ́ ẹni tó ní tó jẹ́ amọ̀jà rẹ̀ dáadáa ṣùgbọ́n torípé ó ti di apá kan nínú ìgbésí ayé mi láti ṣe yoga. Ní ìbẹ̀rẹ̀ mi ò mọ̀ dáadáa, mi ò sì mọ ohun tí ń jẹ́ yoga. Mo kàn mọ̀ pé àwọn ènìyàn wọ́n máa ń sọ nípa rẹ̀. Wọ́n sọ wípé ó ń ran ọkàn àti ìlera ara lọ́wọ́ dáadáa. Nígbà tí mo pinnu láti gbìyànjú rẹ̀ mo rí pé kì ń ṣe ara nìkan ṣùgbọ́n ọ̀nà kan láti bá ara mi sọ̀rọ̀. Ní gbogbo ìgbà tí mo bá bẹ́ ṣe yoga mo máa ń yan ibi tí ó dákẹ́. Mo fẹ́ kí àyíká mi kó kún fún ìdákẹ́ jẹ́ẹ́jẹ́. Kódà bí mo bá jẹ́ pé mo wà nílé tí ènìyàn ń rìn kiri. Àwọn nǹkan wọ̀nyí ó wà lára nǹkan tí mo ń mú yoga tó mú dùn dáadáa. Nígbà tí mo bá jókòó tàbí dúró sípò yoga mo máa ń gbìyànjú láti gbàgbé gbogbo ìrònú mi kí ń fọkàn tán àwọn nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ní ìbẹ̀rẹ̀ ara mi kì í farabalẹ̀ dáadáa nípasẹ̀ àti ṣe yoga. Diẹ lára àwọn èpò yoga ló máa ń nira fún mi. Mo sì lè rí ìrora kékeré láti ibẹ̀ ṣùgbọ́n mi ò fi sílẹ̀. Mo kọ̀ pé yoga kì í ṣe ìdíje, kì í ṣe pé mo gbọdọ̀ dàbí ẹlòmíràn. Mò ń ṣe ní ìpele tèmi mo sì ń jẹ́ kí ara mi kó mọ nǹkan tí ó lè gbé àti nǹkan tí ó lè gbà. Kì í ṣe nípa ìkánjú rara. Ohun tí mo fẹ́ràn jùlọ nípa yoga ni bí ó ṣe ń mú ọkàn mi balẹ̀ nígbà tí mo bá ṣe yoga. Ìrònú púpọ̀ tí ó ń yí mi ní ọkàn kí ń yípo ó máa ń dínkù lọ́pọ̀lọpọ̀. Mò ń rí pé ọkàn mi tura mo sì ń rí ayé pẹ̀lú ojú tuntun. Kódà lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ péré mo máa ń rí ìyàtọ̀ nínú bí mo ṣe ń lérò àti bí mo ṣe ń fèsì sí nǹkan ní àyíká mi àti bí mo ṣe ń tún nǹkan ṣe. Bí mo ṣe ń ran ara mi lọ́wọ́ láti tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi mo máa ń rí ìyàtọ̀ nínú rẹ̀ tí ń bá ṣe yoga. Mo tún rí pé yoga ń ràn mí lọ́wọ́. Ara mi máa ń tura mo sì ní ìfaradà díẹ̀ síi nígbà tí mo bá jókòó pẹ́ tàbí ṣiṣẹ́ fún àkókò pípẹ́. Yoga máa ń ràn mí lọ́wọ́ láti tú ara mi kúrò nínú àwọn èdè wọ̀nyí. Ó jẹ́ bí ìtọ́jú kékeré tí mò ń fún ara mi láìnílò ohun èlò púpọ̀. Nígbà mi mo máa ń ṣe yoga ní àárọ̀ ṣáájú kí ọjọ́ mi tó bẹ̀rẹ̀. Ó jẹ́ kí n dá ọjọ́ mi sílẹ̀ pẹ̀lú ìdákẹ́jẹ́. Nígbà mi mo tún lè ṣe é ní alẹ́ kí n tó lọ sí ibùsùn mi. Nígbà yẹn yoga máa ń ràn mí lọ́wọ́ láti tú ìrònú mi láti tú yí padà. Ó sì máa ń jẹ́ kí n sùn dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Yoga sì ti jẹ́ apá kan pàtàkì fún mi. Mo sì dùpe pé mo ṣe ìpinnu náà. Kì í ṣe pé ó yí ayé mi padà lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n ó ń ràn mí lọ́wọ́ lójoojúmọ́. Gbogbo ìgbà tí mo bá ṣe yoga mo máa ń rántí pé ó dára láti dúró díẹ̀, láti ronú jinlẹ̀, láti ṣe ìtọ́jú ara mi àti láti fọkàn tán gbogbo nǹkan tó wà ní agbègbè mi. Nípo pé kí a máa ṣe wàhálà láìmọ ìdí tí a fi ń ṣe wàhálà káàkiri, tí a bá jókòó sí ojú kan tí a dákẹ́ jẹ́ẹ́, tí a ṣe yoga gbogbo àwọn nǹkan tí kò yẹ wá yóò yẹ wá. Gbogbo àwọn nǹkan tí ó dàbí ìrònú tẹ́lẹ̀ yóò di nǹkan tí ó ń hàn kedere sí wa láti inú pé a ń ṣe yoga. Àwọn ẹ̀kọ́ wọ̀nyí ni mo ti kọ́ lọ́pọ̀lọpọ̀ nípa yoga. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo kọ́ kókó inú rẹ̀ gangan ni pé sùúrù ò dá. Tí ènìyàn bá ní sùúrù gẹ́gẹ́ bí èmi náà ṣe ní sùúrù àti ṣe yoga yóò rọrùn dáadáa nítorí pé yoga nílò ìdákẹ́jẹ́ àti ìfọkàn tán ní gbogbo ìgbà.